Nípa ìlù tí ó ń sọ̀rọ̀, ìlù gangan ni èdè Yorùbá máa ń fi sọ̀rọ̀. Ìlù gangan ó jẹ́ ìlù tí àwọn ìdílé kan nípa tó tí wọ́n, tí wọ́n jẹ́ àmójútó rẹ̀ tó jẹ́ pé iṣẹ́ titi wọn ni. Àwọn ìdílé yẹn ni a máa ń pè ní ìdílé onílù. So àwọn tó ń lù ìlù yẹn gangana orúkọ ti wọn ni àwọn, àwọn àyàn, àyàn lẹni tó ń lù ìlù. Àwọn tó, ìdílé tó ń lùlù ni ìdílé onílù. So wọ́n máa ń lù nígbà ayẹyẹ bíi ayẹyẹ ìyàwó, ayẹyẹ ìkómọ, ọdún eégún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí wọ́n máa ń lu àwọn ìlù náà, ìlù náà wọ́n máa ń fi sọ oríṣiríṣi ọ̀rọ̀. Won mo fi n powe won mo fi n se ikilo won de ma fi n se ìdárayá. So ó dà, ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ènìyàn ń sọ náà ni. Tàbí kó jẹ́ bí àròko tí wọ́n pa fún àwọn nǹkan. So ó jẹ́ bó ti jẹ́.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà tí mo wà ní ilé ìwé, òun ni carbohydrates. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ gboyè nípa ìmọ̀ biochemistry ní ilé ẹ̀kọ́ gíga Federal University of Technology, Minna. Mo fẹ́ràn, mo fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ àwọn kókó ẹ̀kọ́ wa, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn jù, òun ni kí n máa ṣe glycolysis. Ìyẹn bí carbohydrates bí ó ṣe ń breakdown di glucose tó fi ń di pyruvate tó fi ń di nǹkan tí a fi ń ṣe agbára, tí ọmọ muu gbára, tí àwọn olóyìn mú pé ni ATP.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n má a ṣá eré gidi gan. Mo dẹ̀ jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn tí o ń sá eré jùlọ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga secondary school. Mo sójú ilé ẹ̀kọ́ mi mo jé ẹni kan tí wọ́n mú pé kó wá ṣojú ilé ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n fún ìdí kan àbí kejì, mi ò ní àǹfààní láti kópa níbi ìdíje náà. Mo fẹ́ràn kí n má a sá eré gidi gan, ó jẹ́ ọ̀hún ìdárayá kan tí mo fẹ́ràn jù ní gbòógì.

Mi kò fẹ́ràn kí n máa ra oúnjẹ ní òpópónà nítorí ìdí tí ó pọ̀. Àkọ́kọ́ ni àyíká ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ òpópónà, wọ́n jẹ́ àwọn oúnjẹ tí wọ́n máa ń ṣe ní àyíká tí kò mọ̀ tí àyíká wọn mọ́ tó tó, tó mi, so yàtọ̀ sí eléyìí, àwọn oúnjẹ òpópónà jẹ́ àwọn tí wọ́n máa ń ṣe oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n jẹ́ àwọn ọ̀bùn tí wọ́n jẹ́ àwọn onídọtí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àti wípé mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kí n máa dáná fún rara mi. So mo fẹ́ràn kí n máa dáná nílé, ṣùgbọ́n àwọn oúnjẹ àáre bí i snacks, àwọn yẹn, mo máa ń jẹ àwọn yẹn.

Àṣà tí mo gbọdọ máa bá lọ ni àṣà aṣọ wíwọ̀. Aṣọ wíwọ̀ jẹ́ àṣà ti ilẹ̀ Yorùbá láti ayé dé ayé. Àwọn bàbá wa ti ma n wọ aṣọ bíi aṣọ òfì, aṣọ aṣọ òkè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ràn kí n máa wọ aṣọ pàápàá jùlọ, èyí tí wọ́n bá ń dá ní oríṣiríṣi ọ̀nà bíi agbádá, bùbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Mo fẹ́ràn kí n máa wọ native. Àwọn aṣọ bùbá, mo fẹ́ràn rẹ̀ gidi gan. Ó jẹ́ èyí tó buyì kún mi, tó buyì kún ẹwà mi, pàápàá jùlọ ó ṣe agbẹ́ga fún àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Tí mo bá wọ àwọn aṣọ náà, yàtọ̀ sí pé ó buyì kún mi, tí mo bá tún fi fìlà gọ̀bì tí mo bá tún gbele lórí, ó jẹ́ èyí tí ó máa ń wu ọ̀pọ̀lọpọ̀ èèyàn, tí onikaluku sì máa ń ṣe ìwúrí fún mi tí wọ́n máa ń sọ fún mi. Eléyìí jẹ́ ìwúrí tó pọ̀ fún mi. So torí ìdí èyí, mo fẹ́ràn kí n tún máa wọ̀ ọ́ sì. Kódà lónìí tí mo ṣe recording yìí, mo gba aṣọ native kan láti ọ̀dọ̀ tailor mi tí màá wọ̀ ní ọ̀la lọ síbi ìyàwó ọ̀rẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ papọ̀ níbi iṣẹ́ wa. Mo fẹ́ràn kí n máa wọ aṣọ native gidi gan tó jẹ́ èyí tó buyì ọ̀pọ̀lọpọ̀ ìyí, tó sì tún ṣe àṣà mi ní agbẹ́ga.

Ìsinmi ọ̀sán jẹ́ èyí tó ṣe kókó gidi gan fún ìlera ènìyàn. Pápá jùlọ, ẹni tó jẹ́ ẹni tí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà tí ó yẹ kí èèyàn máa sinmi ní ọ̀sán, ó ni ní àárín ago méjì, àbágo kan títí di ibi ago mẹ́ta sí ago mẹ́ta àbọ̀. Ìsinmi ní àsìkò kókó yẹn ó ṣe kókó gidi gan. Ó yẹ kó máa wá ní ojoojúmọ́ ni. Pápá jùlọ, ó wá kéré jù ní ẹ̀mẹrin lọ́sẹ̀. Ó yẹ kí irú ìsinmi yìí kó máa wáyé ní ó kéré jù ẹ̀mẹrin ní ọ̀sẹ̀ láti Monday, Tuesday, Wednesday àti Thursday. Ọjọ́ Jímọ̀, èèyàn lè fi sílẹ̀. Ọjọ́ Saturday èèyàn lè fi sílẹ̀ fún ayẹyẹ àbí iṣẹ́ ilé. Ọjọ́ Sunday bákan náà, àwọn ilé ìní ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ibi iṣẹ́ mi wà tí èèyàn ti lè sinmi ní ibi iṣẹ́. Ṣùgbọ́n, pápá jùlọ èèyàn ní láti sinmi ní inú ile. Èmi fẹ́ràn kí n máa sinmi nígbà tí mo bá lọ kírun ago méjì tí ago kan la máa ń kírun ago méjì lọ́dọ̀ wa. So màá sùn títí tí irun mi yẹn ó fi wọlé. Mo fẹ́ràn kí n máa sùn nínú mọ́sálásí ju ilé tàbí ibi iṣẹ́ lọ.

Àwọn àkókò tí ìgbà àwọn àkókò tí oúnjẹ tí ọ̀dà oúnjẹ máa ń wà ní inú ọdún ó jẹ́ bí àkókò tí ìgbà tí òjò o bá ti bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ tàbí tí òjò bá bẹ̀rẹ̀ sí ní máa múra. Paapàá jùlọ ní ìlọrin bí March ni òjò, ó ṣẹ̀ṣẹ̀ ń múra wá torí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí àwọn èèyàn fi pamọ́ nígbà òjò tó kọjá, ó máa ti fẹ́ tán nígbà March yẹn tí òjò mìíràn máa bẹ̀rẹ̀. Àti pé àkókò yìí ni àwọn èèyàn máa tún máa gbin nǹkan. Àwọn nǹkan tó yẹ́ kí àwọn èèyàn máa jẹ oun ni àwọn èèyàn tún máa gbin tí yó máa ṣe ọ̀dà fún oúnjẹ tí àwọn ènìyàn pé síta láti rà fún àwọn ènìyàn.

Nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn ni mo ní àwọn ìnira kékeré kan. Ṣùgbọ́n nígbà tí ó yá tí mo ti di ògbóǹtarìgì asọ̀rọ̀ tí pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe, customer care representative ni mò ń ṣe. Sọ mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀. Sọ pàápàá jùlọ tí mo bá tí mọ nǹkan tí mo bá fẹ́ sọ, sọ àti bá àwọn ènìyàn sọ̀rọ̀ kò kí n jẹ́ ìnira fún mi rárá rárá. Sọ nígbà tí mo bá ti ṣe, tí mo mọ̀ nǹkan tí mo fẹ́ sọ, tí mo sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ rehearsal, ọ̀pọ̀lọpọ̀ àtúnṣe nǹkan tí mo fẹ́ sọ sọ ní kété ti máa ṣe dé wájú àwọn ènìyàn, máa gbònra júju, máa lè rí pé tí mo sì ń jàǹto lórí nǹkan tí mo fẹ́ sọ, máa sọ ọ̀rọ̀ yìí. Sọ kò kín ṣábà sí ìnira púpọ̀. Ìgbà mi má wà tó jẹ́ pé bóyá àwọn ènìyàn tí wọ́n wà ní ìjókòó, àwọn onímọ̀ mímọ́ tó pọ̀ tí wọ́n jẹ àwọn onímọ̀ mímọ́ lórí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, ẹrú kékeré lé rọra bá mi, ẹrú kékeré lé rọra bá mi. Ṣùgbọ́n nígbà tí ẹ̀rù kékeré bá di bá mi bóyá bí five, ìṣẹ́jú aya márùn-ún síwájú àbí mẹ́wàá ó pọ̀jù síwájú. Lẹ́yìn eléyìí kò sí ìnira kankan mọ títí ti máa fi parí. Ohun tó tún ń kó ìnira yìí lọ fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo rí pé mi mo máa ń sawájú àwọn ènìyàn tí wọ́n ń kírun. Sọ ti máa sí síwájú fún àwọn ènìyàn tó ń kírun àti tún ṣe iṣẹ́ báyìí kò jẹ́ nǹkan tó lè fún mi mọ́.

Sùúrù pé wọ́n ní bèrè lọ́wọ́ mi pé kíni sùúrù, èrò mi nípa ǹtá pé ni sùúrù. Sùúrù pé orísìí mẹ́ta so sùúrù tí èèyàn ṣe nígbà tí aburú dé bá èèyàn àti pé sùúrù tí èèyàn ṣe nígbà tí èèyàn rí nǹkan tí ò bá àwùjọ mu, tí kò bá làákàyè mu bíi kí èèyàn jalè, ẹ́ bí àǹfàní wà fún èèyàn kééyàn jalè. So èèyàn wá kọ̀, èèyàn ò jalè. Sùúrù kan ni èèyàn ṣe níbẹ̀ yẹn. So sùúrù kan tó, èyí tó le jù, òun nà ní yẹn. So sùúrù ẹlẹ́ẹ̀kẹta, mo ti gbàgbé báyìí ṣùgbọ́n èyí léyìí tí ó ṣe koko jù, òun ni sùúrù tí èèyàn ṣe nígbà tí èèyàn rí nǹkan tí kò bá ọmọlúwàbí mu tí èèyàn ṣi ṣe, tí èèyàn ò ṣẹ̀, tí èèyàn gbé kini yẹ́n jú sílẹ̀ bíi pé bí àpẹẹrẹ kééyàn ṣe sìnà, kééyàn ba obìnrin ìyàwóoníyàwó lo tàbí ki èèyàn ri nkán ti èèyàn le ji tí ò sí ẹnìkankan to ń ríyàn ṣùgbọ́n yan mu mọ́ra pe, ah a ti wa gbọ́ pé èmi ni mo se irú nkán báyìí, tí èèyàn gbe ju nlèńlè so ó jẹ́ nǹkan t'ẹ̀mí èèyàn fẹ́, ó jẹ́ nǹkan tí ẹ̀mí èèyàn fẹ́ kí èèyàn ṣe ṣùgbọ́n èèyàn ṣe àmúmọ́ra t'èèyàn gbé e jù sílẹ̀lẹ̀ látàrí àwọn nǹkan kan tí èèyàn bẹ̀ nípa yà sí bíi pápá jùlọ̀. Àwa Mùsùlùmí, èèyàn gbogbo ibi tí a bá wà a ní láti mọ̀ pé Ọlọ́run rí wa ní gbogbo àsìkò tí a bá wà. So eléyìí lé jẹ́ nǹkan tí à ń pè ní sùúrù. Sùúrù, nǹkan tí a tún pè ní sùúrù ní èyí tí èèyàn ṣe nígbà tí aburú dé bá èèyàn bíi pé èèyàn sọ owó nù àbí ọmọ èèyàn kú àbí ìyàwó èèyàn kú. So sùúrù kan ni èèyàn ṣe níbẹ̀ yẹn. BÓ tiẹ̀ jẹ́ pé èèyàn ní, èèyàn ní kápa láti mú nǹkan yìí má ṣẹlẹ̀ ṣùgbọ́n èèyàn ò bá ara jẹ́, èèyàn ò fara ya bíi kí èèyàn máa gbá ara èèyàn, kí èèyàn máa na ara èèyàn àbí kí èèyàn máa pariwo, kí èèyàn máa sunkún, bọ́ sódìí, kí èèyàn máa bú àwọn tí ó yẹ kí èèyàn bú, kí èèyàn máa sépè lé àwọn tí ò yẹ kí èèyàn sépè lé. So sùúrù kan léyìí tí ó sì jẹ́ sùúrù kan tó ní agbára púpọ̀.